Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni iṣẹ́ willingness wọn láti ṣiṣẹ́. Readiness láti ṣiṣẹ́, pé kí wọ́n fẹ́ ṣiṣẹ́, ìyẹn mo máa ń wò. Àwọn ton fẹ́ ṣiṣẹ́, ton fẹ́ fi gbogbo ara ṣiṣẹ́, ton fẹ́ ṣiṣẹ́ dáadáa, bí mo ṣe fẹ́ kọ́n ṣiṣẹ́, àwọn ìyẹn ni mo máa-- ǹkan tí mo máa ń wò nìyẹn. Willingness láti ṣiṣẹ́, láti fẹ́ ṣiṣẹ́ dáadáa. Yes, òun ni mo máa ń wò. And respect náà wà ǹkan tí mo máa ń wò. Ọ maa n respect èèyàn, àwọn tó ń respect èèyàn náà, ìyẹn náà wà ń bẹ. Gbogbo ǹkan tí mo máa ń wò nìyẹn. Firstly, willingness wọn, àìfẹ́ ṣiṣẹ́, láti fẹ́ ṣiṣẹ́. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́, bí ẹniyen ṣe ń ṣe, ẹ ti máa mọ̀. Bi ẹni yen ti n se ṣe eti ma mọ to fe ṣiṣe, e ma mo ẹni to fe ṣiṣe. From the, from the beginning, láti ìbẹ̀rẹ̀ pẹpẹ, ẹ máa mọ̀ ẹni tó fẹ́ ṣiṣẹ́. And àwọn tí wọ́n ò bá fẹ́ ṣiṣẹ́, ẹ̀ dẹ̀ máa mọ̀ wọ́n. Wọ́n á máa ṣi-- wọ́n á máa fi iṣẹ́ falẹ̀, wọ́n á fi iṣẹ́ yẹn falẹ̀. Ẹ ti máa mọ̀ pé àwọn ilé yíò wọ̀n tí ready láti ṣiṣẹ́. Ọ̀wọ́ àwọn tó ń ti rí, tó fẹ́ ṣiṣẹ́ ẹ máa mọ̀. Bí bo ṣe ń ṣe attitude wọn, bó ṣe ń ṣe ẹ máa mọ̀. So ǹkan tí mi, tí èmi máa ń wò nìyẹn.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Èmi ò fẹ́ràn oúnjẹ tó ní ata o. Mi ò fi bẹ́ẹ̀ lọ́k-fún, mi ò fẹ́, mi ò fẹ́ràn. Nítorí ewu tó wà nbẹ̀ ni ò jẹ́ kí n fẹ́ràn oúnjẹ tó láta. Oúnjẹ tó láta lè fa nǹkan tó ń pè ní, tá wọn, eh, èdè gẹ̀ẹ́sì máa ń pè ní ulcer. Ó lè fa ulcer, torí tí nǹkan bá ti pọ̀ jù kò da. Ti nǹkan bá ti pọ̀ jù ò da. Eh, iyọ̀ gan, tí ìyọ̀ bá ti pọ̀jù nínú oúnjẹ kò da. Same thing as ata. Tí ẹyàn bá jẹ ata jù kò da. Àwọn Yorùbá dẹ̀ máa ń jẹ ata gan-an. Wọn mọ̀ pé ó ń fa ìjàmbá sí health wọn. Wọ́n lè má mọ̀ ọ́ báyìí o, nítorí wọ́n a máa jẹ́ báyìí. Tí wọ́n bá jẹun, wọ́n á mọ̀, wọ́n á mọ̀ omi. Wọn ò ní mọ̀ pé ó ń fa ìjàmbá sí, eh, eh, ìgbésí ayé wọn. Wọn, wọn mọ̀. Kò da, kò da. Ó lè fa ulcer. Ó lè fa ulcer, ó n de damage, ó ń ba nǹkan jẹ́ nínú àgọ́ ara èèyàn. Kò da rárá. Mi ò fẹ́ràn ata. Ooh, àwọn, mo làwọn tó fẹ́ràn ata dáadáa, tó ń jẹ ata bí ẹni ń mu omi. Wọ́n ń jẹ ata bí ẹni ń mu omi. Àmọ́ o, èmi ò fẹ́, èmi ò fi bẹ́ẹ̀ fọkàn síi, mi ò fọkàn gbádùn ata báyẹn. Mi ò fẹ́, mi ò dẹ̀ like e rárá.

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Rárá o, èmi ò kórìíra oúnjẹ kankan. Gbogbo oúnjẹ lè mi fẹ́ràn. Gbogbo oúnjẹ oun ni mo fẹ́ràn. To ba ti, kó ṣà ti sè níbi tó bá mọ́, tó bá wà òkay, tó bá rẹwà, òhun ni mo máa ń jẹ. Àti ìrẹsì, àte ewa, àtẹ eba, àmála fùfú, gbogbo ẹ̀ iyen, gbogbo ẹ lẹ̀ mi máa ń jẹ. Kò sí oúnjẹ kan tí mi ò fẹ́ràn. Gbogbo ẹ mo máa ń jẹ. Tí wọ́n bá ṣà ti sè, kó ṣà sè dáadáa, kó sè kó jiná. Èmi ò fẹ́ ń ounjẹ tí ó ti jiná. Ẹ̀ ń pè àbọ̀, jiná, bí àbọ̀, mi ò fẹ́. Tí ó bá ti wà, tí ó bá ti jiná, tó bá dùn, kó dé sè níbi tó mọ́, tó ní tó ní, mo máa jẹ. So ìdí nìyí tí mo sọ pé kò sí oúnjẹ kankan tí mo kórìíra. Mi ò kórira oúnjẹ kankan. Rárá. Ǹkan tó lè jẹ́ kí n kórira oúnjẹ ni pé, boya àwọn ṣe dáadáa, gbogbo ohun ìdáná, máagí, iyọ̀ ata gbogbo ẹ, tó ye ki wọ́n fi si, tí wọ́n bá wá fi si, ló lè jẹ́ kí n kórira ẹ̀. Àmọ́ ti wọ́n bá ṣe gbogbo ẹ, tí wọ́n bá fi gbogbo ẹ sí dáadáa, mo máa jẹ́.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ bi iyen ọ̀gá mi níbi iṣẹ́, ó da nítorí ẹni tó, tó ń jẹ́ ọ̀gá mi báyìí nílé, níbi iṣẹ́ tí mo ti ń ṣe part time, tí mo ti ń ṣiṣẹ́, ẹ, part time, ẹeméjì lọ́sẹ̀ tí mo màá ń lọ bẹ, ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ mi lẹniyẹ́n. So, a ní, ó ní, a ní relationship tẹ́lẹ̀. Ọ̀rẹ́ mi ni padi ẹ́n. So, a, a máa ń sọ̀rọ̀ dáadáa. A dẹ̀ máa ń relate dáadáa nítorí kí n tó, kó tó di ọ̀gá ilé iṣẹ́ yẹn, ọ̀rẹ́ mi ló kọ́kọ́ jẹ́. Ó ti jẹ́ ọ̀rẹ́ mi tẹ́lẹ̀. So, mi ò, a máa n relate dáadáa, àjọ wa, ẹ, relationship gidi. Cordiality, nǹkan tí àwọn èdè gẹ̀ẹ́sì máa ń pè ní cordiality. Ó wà nù, ó wà nù. Cordiality wà níbẹ̀. Ọ̀rọ̀ ara wa yíra wa, yíra wa. A máa ń respect ara wa. Tí a bá ti wà níbi iṣẹ́, ọ̀gá mi ló jẹ́. Tí a bá ti kúrò níbi iṣẹ́, ọ̀rẹ́ mi ló jẹ́. Àmọ́ níbi iṣẹ́ gan an ó máa ń bọ̀wọ̀ fún mi náà pé ókay,, ọ̀rẹ́ mi ó, o máa ń bọ̀wọ̀ fún mi. Tori relationship wa wà okay. Mo dẹ̀ fẹ́ràn bó ṣe wà bẹ́ẹ̀. Àwọn elédè gẹ̀ẹ́sì máa ní respect is reciprocal. Tí ẹyan bá respect èyàn, ẹni yẹ́n náà máa, ó máa buyì fún. Tí ẹyan bá buyì fún yàn, ó máa buyì fún ẹniyen na. So, relationship wa ó, ó da. Mo dẹ̀ fẹ́ràn ẹ́. Èmi gan an like ẹ bó ṣe wà báyẹn. Ká máa respect ara wa. So relationship, ẹ, ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi yẹn, ọ̀gá mi, ó dá gidi gan ni. Mo dẹ̀ fẹ́ràn ẹ́ bó ṣe ń lọ báyìí. Mo máa, mo dẹ̀ máa fẹ́ kó, kó continue báyìí. Ká máa ṣe lọ báyìí náà.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, òde, bẹ́ẹ̀ni. Mo máa ń lọ sóde dáadáa, dáadáa. Ìgbà tí mo wà nílùú Ibadan, ìgbà tí mo sì ń, tí mo sì wà ní Ìbàdàn, tí mo ti ka ilé ìwé gíga, ìyẹn University of Ibadan, yunifásítì ti Ìbàdàn. À, ọjọ́, ọjọ́ Saturday, ìyẹn weekend, èmi àti, ẹ́, ẹni ta jọ máa ń gbé inú yàrá ń gbà yẹn. A jọ máa ń jáde dáadáa, a máa ń lọ sóde dáadáa. Ibí tọ tí ń ṣe party, tọ tí ń ṣe, tọ tí ń ṣe party, bóyá ìkómọ, tọ tí ń ṣe ìsọmọlórúkọ, tọ tí ń ṣe ìgbéyàwó, tọ tí ń ṣe gbogbo nǹkan tó máa ń ṣe nígbà yẹn. In fact, títí di ti kan, àwọn tó ń ṣe, ẹ́, party òkú, a máa ń lọ. A dè máa ń lọ bẹ́ẹ̀. Ǹkan tó máa ń mú wa lọ ni pé, bí, ẹ mọ̀ pé bí àwọn ọmọ ilé ìwé tí kò ṣì oúnjẹ báyẹn náà, a máa ń lọ bẹ́ẹ̀ lọ gbé oúnjẹ. Ṣo mo máa ń lọ sóde dáadáa? Ó kàn jẹ́ pé ìgbà tí mo ti ṣetán, àti ìgbà tí mo ti ṣetán, kò sááyé láti máa lọ sóde. Mo máa ń lọ lẹ́ẹ̀kan kan. Mo máa ń lọ lẹ́ẹ̀kan kan. Ó ní ìkan tí mo lọ ní oṣù tó kọjá. Ó kàn jẹ́ pé mi ò kí ń lọ bí mo ṣe ń lọ tẹ́lẹ̀. Àmọ́ mo máa ń lọ sóde. Mo máa ń lọ sóde. Óde jẹ́ ǹkan tó ń pé, tó da gidi gan. Tí ẹ bá ń jáde, to bá ń lọ sóde, ẹ máa, ẹ máa bá àwọn èèyàn pàdé. Àwọn èèyàn làǹtì, làǹtì, láwùjọ, ẹ máa bá wọn. Ẹ máa bá wọn. Ẹ̀, ó de máa-- láti ibẹ̀, ẹ lè rí, ẹ lè rí opportunity, opportunity láti, ẹ́, láti jẹ́ kí àwọn ǹkan tí ẹ̀ ń ṣe, bíi okòwò tí ẹ̀ ń ṣe, kó bu, kó, kó, kó, kó buyọ́ dáadáa. Kó buy ọ́ dáadáa. Tí ẹ bá ń, tí ẹ bá ń pàdé àwọn èèyàn, tí ẹ bá ń pàdé àwọn èèyàn, ó máa, ó máa ń, ẹ máa ń jẹ́ kí àwọn èèyàn, ẹ́, kó máa ń, kó máa ń dá fún àwọn èèyàn náà. Ó dáa bayen.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù, àárọ̀ kùtùkùtù mo máa ń jí. Nítorí tí ń bá jí láàárọ̀, mo máa máa ń tètè jí nítorí ó láàwọn tí mo-- ó nìkan tí mo máa ṣe kí n tó lọ ibi iṣẹ́. Mà á kọ́kọ́ gbàdúrà náà làárọ̀. Mà á gbàdúrà, mo máa tún lè ṣe kí n tó wá bọ́ síta pé mo ń lọ ibi iṣẹ́. Tí ń bá máa fẹ́, tí ń bá, tí ń bá fẹ́ dé ibi iṣẹ́, lásìkò, tí ń bá fẹ́ dé ibi iṣẹ́ lásìkò, mo máa ń tètè ṣe, mo máa ń tètè jí. Mo máa ń tètè jí. Nítorí ẹni tí ó bá fẹ́ tètè dé ibi iṣẹ́, a tètè jí, ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe ní ilé náà. Mi ò kan lè jí láàárọ̀ kùtùkùtù. Làárọ̀ kí n dẹ̀ bọ́ta kúrò nílé kí n má ṣe, kí n má tún lè ṣe, kí n má ṣe àwọn nǹkan tí n máa ṣe. Mo máa ń jí láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù mo má, mo máa ń jí. Mo máa ń jí láàárọ̀ kùtùkùtù. Mà á dé, ìgbà mi, mà á kọ́kọ́ gbà lénàá, gbà gbogbo ilé, gbá inú yàrá, mo máa nu inú yàrá náà tí ń bá ti nu tán, màá wá dáná. Kí n tó ṣe gbogbo èléyìí, mà á kọ́kọ́ gbàdúrà náà torí, ẹni tí ó bá sùn, tí ó bá jí, nǹkan tí ó yẹ kọ́kọ́ ṣe ni pé kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú tó rí gbà láti sùn láti jí. Tí mo bá ti ṣe iyẹn tán, màá wá nu ilé, tí mo bá ti nu yàrá tán, mo ṣẹ̀ máa wá bọ́ síta lọ sí ibi iṣẹ́. So, mo máa ń jí ní kùtùkùtù. Mo máa ń jí ní kùtùkùtù. Though, ó máa ń pẹ́ kí n tó sùn tán mọ́. Mo máa ń jí ní kùtùkùtù. Ara mi ti, ó ti adjust mọ́ kí n máa jí láàárọ̀ kùtùkùtù. Ìgbà mí tí, tí alámù mi ò bá, nǹkan tí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi máa fi ń jí mi tí kò bá ṣiṣẹ́, mo máa ń jí. Ọlọ́run máa ń, Ọlọ́run ló ń jí gbogbo wa lóòrèkóòrè. So, mo máa ń jí láàárọ̀ kùtùkùtù.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn. EN News mo máa ń kọ. Mo máa ń kọ nítorí kí ẹ̀yan ba kọ ǹkan sílẹ̀ kò ní gbàgbé. Ǹkan tí ẹ̀yin ba kọ, di tó bá ko sílẹ̀, kó má lè láti gbàgbé. So tí mo bá ti rí, gbọ́ ǹkan kan, tí mo bá gbọ́ ǹkan kan, tí bá rí ǹkan kan tó jẹ́ ìròyìn ní ibi iṣẹ́ mi, mo máa ń kọ sílẹ̀. Torí bí ó ṣe yẹ kó rí ní yẹn kí a máa kọ sílẹ̀. Láti lè-- tí ẹ̀yan ba kọ ǹkan sílẹ̀, tó bá kọ ìròyìn sílẹ̀, tí ẹni yen bá, tí ìru ẹni yen bá gbàgbé some other time, a lè padà lọ síbi tó kọ ki níyẹn sí. Tó bá rí báyìí, o máa rántí. Ìrántí máa de bá ẹni, ẹ́, irú ẹni bẹ́ẹ̀ báyẹn. So mo máa ń kọ sílẹ̀ náà.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Iṣẹ́ ìtagbangba kò fi bẹ́ẹ̀ yemi ná. Iṣẹ́ ìtagbangba, bí ti ba wo, kíń bá fi yé mi, iṣẹ́ ìtagbangba pé keeyan ma ṣíṣe nita kó máa jáde bí marketing, to bá jẹ́'yẹn ni, mi ò fẹ́ràn ẹ̀yẹn. Nítorí o, ìkan o léwu ná, o léwu nítorí ìta ẹ́ n tí ẹ fẹ́ lọ bá ní ìta, tí ẹ fẹ́ lọ advertising kan fún, ẹ̀ mọ ẹni, ẹ̀ mọ irú ẹni tí ẹni yẹn jẹ́, láti máa lọ sí ìta yẹn ò. Mi ò fi bẹ́ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ gba taratara báyen ẹ̀ ná. Mi ò fi fẹ́ fi taratara gba, gba irú iṣẹ́ yẹn, mi ò fẹ́, mi ò fẹ́. Mo prefer kí n wà nínú yàrá, kí mọ́ ṣíṣe nínú yàrá. Ìyẹn irú iṣẹ́ ti, tí mo fẹ́ ni ẹ̀yẹn. Pé marketing yẹn, mi ò fẹ́ o. Mi ò fẹ́ marketing.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ọ̀sán, bẹ́ẹ̀ni, mo máa ń sùn lọ́sàn. Òórùn ọ̀sán máa ń dà gán, ó dáa fún ara, ó dáa. Tí ẹ bá sùn lọ́sán, ó máa ń jẹ́ kí gbogbo ara èèyàn kó balẹ̀, kí ènìyàn mọ̀ nǹkan tó ń ṣe. Orí ẹ máa balẹ̀, ó máa mọ̀ nǹkan tó ń ṣe. Ó dáa. Health wise, òórùn ọ̀sán dà. Kàn jẹ́ pé kí ẹ̀yàn má sùn jù ni. Tí ẹ bá sùn jù, kò, ó máa ń, ó ní nǹkan tó máa ń fà á ná. Kí ẹ̀yàn kọ́ má sùn jù, má máa sùn wu ara bẹ́ẹ̀yẹn lọ́sán. Tí ó bá jẹ́ òórùn ìṣẹ́jú mélòó kan bóyá tí iye òórùn ìṣẹ́jú ránpẹ́ kan kọ́ ń sùn, ó wà ó ṣí, ó dàá.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá. Ah! Àlá jẹ́ nǹkan tó yẹ́ pé kò rọrùn láti rántí, nítorí tí ènìyàn bá ti sun, tí ènìyàn bá sun, tó bá máa fi jí á ti gbàgbé àlá tó lá. Àlá òún ṣe nǹkan tó máa ń-- tó, tí ènìyàn máa ń rántí báyẹn náà. Dóhù ìgbà, ìgbà mí èèyàn máa rántí, èèyàn máa rántí àlá tó lá. Ìdẹ-- ìgbà mí dẹ̀kẹ̀rẹ̀ kò ní rántí nǹkan kan. Ó wa depend lé, er, irú àlá tí ènìyàn bá lá. Tí ènìyàn bá lá àlá burúkú, àlá tí ò dá, ó possible pé ènìyàn máa, ènìyàn máa, ó máa rántí. But tí irú ẹni bẹ́ẹ̀ ń bá lá àlá tí ó, tó bá, tó bá dà gan-an, ìgbà mí kò ní rántí, kò ní rántí. So àlá òún ṣe nǹkan tí ènìyàn máa ń rántí báyẹn. Fún mi, tí mo bá lá àlá ìgbà mí, mo máa rántí. Ìgbà mí dẹ̀kẹ̀rẹ̀ mi ò kí ń rántí rárá. Ìgbà mí máa ń rántí, ìgbà mí, mi ò kí ń rántí àlá mi.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ọkọ̀ mi, mi ò ní ọkọ̀ báyìí, mi ò lọ ọkọ̀ báyìí. Bo yà ti ń bá ti ní ọkọ̀, torí mo mọ̀ pé pẹ, ẹ, o, bóyá bó very soon mo máa ra ọkọ̀ tèmi. Ayé, ọkọ̀ gidi, ọkọ̀ bàǹtà bàǹtà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó dáa, mo máa ra lágbára Ọlọ́run. Ò, àmọ́ báyìí o, mi ò lọ ọkọ̀. Ọkọ̀ tí mo máa ń fọ, ọkọ̀ ẹ̀gbọ́n mi ni. Óun ni mo máa ń fọ. Ọkọ̀ ẹ̀gbọ́n ni mo máa ń fọ. Àti ti àwọn, ti ọkọ̀ ẹ̀gbọ́n mi. Ọkọ̀ tí mo máa ń fọ tẹ́lẹ̀ nìyẹn. Mo dẹ̀ máa ń fọ dáadáa. Ìgbà mí, àárọ̀ kùtùkùtù, àárọ̀ kí n tó lọ ibi iṣẹ́, mo, mo máa bọ́ta, mo máa jí, mo máa fọ. Ìgbà mí mo máa ń fọ ọkọ̀ ẹ̀gbọ́n mi, but émi, mi ò kí ń fọ ọkọ̀. Ọkọ̀ dẹ̀ máa ń, ó máa ń gba àsìkò dáadáa, torí eeyan máa ń kọ́ fọ gbogbo ara mọ́tò ọkọ̀ yẹn ná. Lẹ́yìn ta bá ti fọ ara ọkọ̀ yẹn, lẹ́to máa wa fọ inú, ẹ, ọkọ̀ yẹn. Ibi tí wọ́n máa ń fẹsẹ̀ sí, footmat, ìta àwọn ilé ede Gẹ̀ẹ́sì máa ń pè é ní footmat. Wọ́n á kokọ́ fọ́nà. A ń fọ gbogbo ibi tó bá tún kù. Wọ́n á tún fọ. Ó máa ń gba àsìkò. Ó máa ń gba àsìkò, but mi ò ní ọkọ̀ báyìí. Àmọ́ mo mọ̀ pé bí mo ṣe sọ tẹ́lẹ̀, àmọ́ mo mọ̀ pé, ẹ, very soon, tó bá ṣe díẹ̀, lágbára Ọlọ́run, mo máa, mo máa ra ọkọ̀ tèmi.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìmọ́tótó ilé mi, ìgbà tí mo máa ń ṣe, mo máa ń ṣe lóòrèkóòrè, mo máa ń ṣe lójojúmọ́. Àárọ̀, àárọ̀ kí n tó lọ síbi iṣẹ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé torí ìmọ́tótó da gan. Ó da fún, ah, fún gbogbo wa, fún health wa ó da. So àárọ̀ kùtùkùtù kí n tó lọ ibi iṣẹ́ ni mo máa ń ṣe ìmọ́tótó. Mà á kọ́kọ́ gbá inú yàrá, mà á nu, mo máa dust, gbogbo àwọn dust tó wà níbẹ̀, mà á kọ́kọ́ yọ gbogbo ẹ̀, mà á gba gbogbo ilé, mo máa ń ṣe dáadáa. Àmọ́ ọjọ́ Saturday àti Sunday tí mo máa ń ní time dáadáa mo máa ń jóko ti gbogbo nǹkan tó need nínú ilé. Mà á nu gbogbo chair, mà á nu television, mà á nu gbogbo ilé. Ìgbà tí ìgbà mí máa tún bọ́ síta, ibi tí mo máa ń da dọ̀tí sí, à tún jogbo, mà á tún gba, mà á gbá bẹ̀yẹn, mà á gbá bẹ̀yẹn tán, mà wá finá sí, mà á finá sí, mà á jó gbogbo pantí tó wà níbẹ̀, mà á jó yẹn náà. So mo máa ń ṣí lójojúmọ́, lójojúmọ́ mo máa ń ṣí, lójojúmọ́. Àárọ̀ àárọ̀ mo máa ń ṣe kí n tó jáde tàbí kí n tó lọ síbi iṣẹ́, kí n tó lọ ibi iṣẹ́ ni mo máa ń ṣe. Àárọ̀ àárọ̀ every blessed day gbogbo ojojúmọ́ mo máa ń ṣe. Ọjọ́ Saturday àti Sunday nìkan ni mo máa ń farabalẹ̀ ṣe dáadáa. Ìmọ́tótó da gan, ó da. Ǹkan tí, tó yẹ ká máa ṣe nìyẹn nítorí àgọ́ ara wa ní, ó nílò ìmọ́tótó. Lá-- lá-- tí a bá fẹ́ wà lá-- l'àlàáfíà ara, tí a bá fẹ́ máa gbádùn àlàáfíà ara, ìmọ́tótó jẹ́ ǹkan tí ó yẹ ká mú very serious.

Kíni o máa ń jẹ ní ọ̀sán? Mi ò ní ǹkan pàtó kan tí màá ń jẹ lọ́sàn-án. Mo ṣà máa jẹun, màá jẹun. Mi ò ní ǹkan pàtó kan tí màá jẹun, màá jẹun. Àmọ̀, ìgbà mí, mo lè jẹ rice, ìgbà mí mo lè jẹ ẹ̀bà, ìgbà mí mo lè jẹ, mo lè jẹ ẹwà and ìgbà mí dè kẹ́rẹ́, mo lè mú gààrí. Nítorí ọ̀sán bó ṣe wà yẹn, ọ̀sán ò jẹ́ kí ó ṣe gbà bó-- ọ̀sán ó jẹ́ ìgbà kan lẹ́ pé kò yẹ kí ẹ̀yàn máa jẹ oúnjẹ tó bá le, tó bá wúwo bí ẹ̀bà, bí àmàlà, bí fùfú. Àmọ́, a máa ń jẹ ní orílè-èdè tí mo ti wá. Bí táa jù máa ń jẹ ni pé kò sí ǹkan mìíràn ta fẹ́ jẹ jù ìyẹn lọ. Ǹkan ta bá rí là máa ń jẹ. Ní Nàìjíríà tá wà yìí. Ó lá àwọn ǹkan tó jẹ́ pé kò síe sí ǹkan kan, wọ́n ò ní ǹkan kan tan fẹ́ jẹ so ẹni ǹkan kí ǹkan tón bá rí báyìí, wọn máa jẹ. Bóyá àárọ̀ ni o, bóyá ọ̀sán ni o, bóyá alẹ́ ni o, wọn ò fẹ́ mọ̀ bóyá òun lóúnjẹ ta máa ń jẹ. Bó dẹ rí ni gbà tó yẹ ká jẹ́, wọ́n fẹ́ mọ̀ yẹn rárá. Àdé ni, a ò lè blame wọn rárá torí kò sí nǹkan. At least kàn ṣà rí ǹkan jẹ ni. Or èmi ìgbà mí mo máa ń jẹ rice ìgbà mí mo màá ń jẹ ẹwà, mo dẹ̀ máa n jẹ ẹ̀bà. Anything tin bari ni mo máa ń jẹ àmọ̀, mi ò kàn kín jẹ́ kó, mi ò kín jẹ́ jù. Tí màá ti máa jẹ, mo fún màá jẹ díẹ̀ nù e, màá jẹ díẹ̀. Bí mo ṣe máa ń jẹ, tẹ mi nìyẹn. Màá jẹ díẹ̀, mi ò kín jẹ púpọ̀. Tí ẹ bá jẹ púpọ̀, tí ẹ bá ti jẹ́ jù, ó máa mú ara èèyàn kóró kó, kó wúwo. Ǹkan tó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ ṣe kò ní le ṣẹ. A kàn máa sùn tí o bá ti jẹun tán, a bẹ́rẹ̀ sí ní sùn ni. A kàn máa sùn, a máa sùn bẹ́ẹ̀ ni tó ti, tó ti lóyún. A kàn máa sùn. So tí yàn bá fẹ́ jẹun, oúnjẹ tí ó wúwo ló yẹ kí ẹ̀yàn máa jẹ lọ́sàn. Bí ó ṣe yẹ kó ṣe rí nìyẹn. Oúnjẹ ọ̀sán, oúnjẹ tí ó, tí ó, tí ó wúwo ló yẹ, ló, ló ní, ó ní kí a máa jẹ. Tí a bá jẹ ìfẹ́ jẹ, a lè jẹ búrẹ́dì náà, ìyàn bú gan. A lè jẹ búrẹ́dì àti tíì, a lè po tíì náà tàbí ká mú ògì, a lè mú ògì náà. OKàn jẹ́ pé kó máa pọ̀ jù lọ́sàn tàbí ká mú gààrí, ká mú gààrí kó máa pọ̀ jù. Tó bá ti pọ̀jù ní, ó dáa o. Kò dá. Tó mi ò kì í, mi ò ní jẹ bá tó kan; tí mo máa ń jẹ lósán. Oúnjẹ ni mo bá rí ni mo màá ń jẹ àmọ mio kín jẹ pọ̀jù bí mo ṣe sọ tẹ́lẹ̀ ǹkan tí mo kàn fẹ sọ nìyẹn.

Ìgbà mélòó ló máa ń fọ ẹnu rẹ lójúmọ́? Ìgbà méjì, ìgbà mí méjì, ìgbà mí ìgbà mẹ́ta ni mo máa ń fọ eyín mi. Mo máa ń fọ enu lójúmọ́. Ìgbà àkọ́kọ́, àárọ̀. Ìgbà kejì, ọ̀sán. Iyẹn tí ń bá jẹun jù. Ìgbà kẹta, alẹ́. Àmọ́ ẹ mẹ́ta yìí kò ń ṣe ìgbà gbogbo. Ìgbà mí èmejì ni àárọ̀ àti alẹ́ kí n tó lo sùn tí ba ti jẹun tán. So ìdí tí mo máa ń jẹ, tí mo máa mo sì máa ń fọnu lẹ́ẹ̀mejì sí ẹ́ẹ̀mẹ́ta ni pé ó l'áwọn kan tí won bá ti jẹun tán. Ó l'áwọn nkan tó àwọn nkan tó máa há si eyín wa, tí ó dẹ̀ dá. Tó bá ha si eyín èèyàn, tí èèyàn bá n ìgbà tí èèyàn bá ń sùn, ó láwọn, àwọn parasite kan, nkan tí eh àwọn elédè gẹ̀ẹ́sì má ń pè ní parasite. Àwọn parasite yẹn má ń alẹ́ ni won ma ń, ni won má ń wà active. So, alẹ́ yẹn wọ́n á máa wọ́n má ba eyín àwọn ibikíbi tí ó bá ti rí parasite, tí wọ́n bá ti rí àwọn particles yẹn, tí wọ́n bá ti rí àwọn nkan tó ti há sí eyín, nkan tí èèyàn jẹ tó há sí eyín, ti won fọ tàbí ti won fi omi ṣàn dànù. Wọ́n máa wọ́n á máa je àwọn kiní yẹn. Tí wọ́n bá ti ń jẹ àwọn kíní yẹn, wọ́n ma fi jẹ eyín àwọn ẹni bẹ́ẹ̀ kò dẹ̀ dá. So àárọ̀ àti alẹ́, òun ni mo máa ń fọ eyín jù. Ìgbà míi de ke re, èèkàn ni mo má ń fọ eyín. Iyẹn tí ń bá ní, tí mi ò bá ní time láti fọ eyín bí ẹ́ẹ̀mejì si eemẹ́ta.

Nígbà wo ni o kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù? Àwọn ọkọ̀ akẹ́rù kò pẹ́ tí mo gùn tí mo ń bọ̀ lati láti ṣọ́ọ̀ṣì lánàá. Mo gùn, òun ló gbé mi délé. Ni bíbà yìí kẹ̀kẹ́ márúwá òun là máa ń pe, òun mo lò tó gbé mi wá láti ṣọ́ọ̀ṣì. Ijú dẹ́ ni ṣọ́ọ̀ṣì mi wà, làti ṣọ́ọ̀ṣì òun ló gbé mi wálé. Ibi báyìí fún àwọn tí wọ́n bá ní ọkọ̀ ara wọn, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ara wọn, ọkọ̀ akẹ́rù ló máa ń lò. Ó kàn jẹ́ pé ó ti wọ́n báyìí, a ti lọ síbi kan tí ó jìnnà ó ti wọ́n kò dẹ dá báyẹn. Ọkọ̀ akẹ́rù là máà ń lò, òun là máa ń lò báyẹn.